Bẹ́ẹ̀ni, mo máa n wọ ago ọwọ́ dáadáa, mo sì máa n wọ̀ ọ́n ní gbogbo ìgbà. Yálàboya, mo n lọ sí ibi iṣẹ́ tàbí mo n lọ sí òde ìgbafẹ́. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà míràn wà tí mo lè fẹ́ wo ago, ṣùgbọ́n ó mọ́ mi lára láti máa wọ ago orí ẹ̀rọ alágbèéká mi ju ago ọwọ́ lọ. Ṣùgbọ́n ago ọwọ́ jẹ́ nǹkan tí ó rẹwà tí ó sì buyì kúni tí ó sì mú kí ènìyàn gbayì ní àwùjọ nítorí pé ó dára lọ́wọ́.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ní oṣù tó kọjá. Ní ibi iṣẹ́ wọ́n kọ́ wa bí a ti lè ṣe ìdènà ìjàǹbá orí ayélukára. Wọ́n kọ́ wa ní sófútúwẹ̀ tí a fi le dáàbò bo ẹ̀rọ ayárabíàṣá wa láti lè má fún àwọn oníjàǹdùkú orí Íńtánẹ́ẹ̀tì ní ààyè láti wọ orí ẹ̀rọ ayárabíàṣá wa. Eléyìí sì jẹ́ ìmọ̀ tí ó kọ́ni ní ọgbọ́n oríṣìíríṣìí ọ̀nà láti dáàbò bo ẹ̀rọ ayélukára wa. Nítorí pé bí ojúṣe ń mọ́ sí i tí ìmọ̀ ìjìnlẹ̀ sì ń tẹ̀síwájú, tí àwọn ìwádìí sì ń tẹ̀síwájú pẹ̀lú, gbogbo ọ̀nà ni àwọn ènìyàn ń wá láti fi lo jìbìtì orí ayélukára. Ṣùgbọ́n nípa ṣíṣe ìgbédìde àti ìdàgbàsókè sófútúwẹ̀ oríṣìíríṣìí láti dènà àwọn ìjàǹbá wọ̀nyí, ó jẹ́ ọ̀nà tí àwọn ọ̀gá lọ́gá ibi iṣẹ́ wa tí wọ́n gbé kalẹ̀ láti fi ìmọ̀ kún ìmọ̀ àwọn òṣìṣẹ́ nípa dédènà ìjàǹbá orí ayélukára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi, nítorí pé ó tọ́ ó sì yẹ láti lọ gbé Ọlọ́run ga ní ọjọọjọ ìsinmi. Mo sì tún jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa sìn Ọlọ́run pẹ̀lú. Mo sì fẹ́ràn láti máa kọrin gidigidi nínú ilé ìjọsìn. Mo sì tún jẹ́ ènìyàn kan tí ó jẹ́ ẹni tí ó ní ìfọkàntán àti ìfọkànsin. Mo sì gbàgbọ́ wípé Ọlọ́run nìkan ni gbogbo ọpẹ́ tó fún tí ó sì yẹ fún. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì fún wa láti lọ sí ilé ìjọsìn. Nítorí ìdí èyí, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa ní gbogbo ọjọ́ ìsinmi.

Mo máa ń pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nípa ṣíṣe ojúṣe mi. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo lè gbé gègé lé àwọn owó tí mo fẹ́ ná láàárín ọ̀sẹ̀ tàbí láàárín oṣù. Ṣùgbọ́n eléyìí kò dì mi lọ́wọ́ láti má ṣe ojúṣe mi láàárín àwọn ọ̀rẹ́ mi. Mo lè pín owó tí mo fẹ́ ná ní ọ̀sẹ̀ tàbí ní oṣù sí oríṣìíríṣìí ìsọ̀rí. Eléyìí sì fún mi ní àǹfààní láti mọ iye owó tí mo fẹ́ ná yálà sórí oúnjẹ tàbí sórí aṣọ rírà tàbí láti wọkọ̀ lọ sí ibi iṣẹ́ tàbí fún àwọn mọ̀lẹ́bí mi. Nítorí pé láìsí àkọọ́lé owó níná kò lè fún wa ní ọ̀nà láti ná owó wa, ó sì lè fà wá sínú ewu àìmálowó lọ́wọ́ títí tí oṣù yóò fi parí. Fún ìdí èyí, mo máa ń ṣe déédéé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nípa pínpín owó láàárín wọn nípasẹ̀ àkọsílẹ̀ àwọn nǹkan tí mo ti kọ bí mo sì fẹ́ ná owó ní ọ̀sẹ̀ tàbí oṣù náà.

Bẹ́ẹ̀ni wifi mi yára dáadáa. Nítorí mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa ṣe orísìírísìí àwọn nǹkan lórí ayélùkára. Nítorí ìdí èyí, mo gbìyànjú láti ra wifi eléyi ti ó n dára dáadáa tí ó sì le fún mi ní ìfọ̀kànbalẹ̀ fún nǹkan tí mo fẹ́ ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Nítorí pé wọ́n máa ń, wọ́n máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá nígbà tí wifi tí ènìyàn bá ń lò tí kò bá yára dáadáa láti fi ṣe orísìírísìí àwọn nǹkan lórí ayélùkára. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé iṣẹ́ ibi iṣẹ́ i, mo ní láti ṣe jáfáfá láti le fi ránṣẹ́ sí ọ̀gá àgbà ibi iṣẹ́ mi. Nítorí ìdí èyí, ni mo ṣe ra wifi tí ó yára dáadáa tí ó sì le fi mí lọ́kàn balẹ̀.

Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi. Ìgbà tí mo sì máa ń lo fóònù mi lójúmọ́ kò ní òǹkà, bẹ́ẹ̀ ni kò níye. Lóòtọ́, tí mo bá wà níbí iṣẹ́, oore ọ̀fẹ́ àti ànfàní àti lo fóònù lè má sìi. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bá ti parí iṣẹ́ tàbí bóyá mo wà ní bírèèkì ìsinmi lẹ́nu iṣẹ́ bí i wákàtí kan, mo máa ń wà pẹ̀lú fóònù mi. Tí mo bá sì ti parí iṣẹ́ tí mo wà ní ilé, mo máa ń wà pẹ̀lú fóònù mi ní gbogbo ìgbà nítorí pé mo fẹ́ràn láti máa wo gbogbo nǹkan tí ó ń lọ lórí ayélukàrà. Mo sì fẹ́ràn láti máa mọ bí gbogbo ìròyìn ojú ọjọ́ àti ìròyìn gbogbo àwọn nǹkan tí ó ń lọ lágbàyé ti ń lọ lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa nígbàkúùgbà tí ààyè ìsinmi bá ti wà. Nítorí pé nípa kíka ìwé, a ń kọ oríṣiríṣi àwọn ǹkan yálà bo ya ìwé àkàgbádùn tàbí ìwé ìròyìn tàbí ìwé ìtàn. Oríṣiríṣi ọ̀nà ni èèyàn ṣì lè gbà láti kẹ́kọ̀ọ́ nípa kíka ìwé. Bí à á ń ka ìwé nípa ìmọ̀ ìjìnlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn ǹkan mìíràn tí ó takókó tí kò yí ènìyàn rárá. Ọ̀pọ̀ ìgbà ni a lè bá ìyanjú ìṣòro sí ìṣòro tí a ti kọ́kọ́ kojú nípa ọ̀nà tí a mọ̀ wípé a kò rí ọ̀nà àbáyọ sí ìṣòro yìí. Nípa kíka ìwé, ó tún lè gbé oríṣiríṣi àwọn ǹkan kúrò nínú ọkàn wa yálà bo ya a ń ronú nípa ohun ìdojúkọ kan. Ṣùgbọ́n nígbàkúùgbà tí a bá ń ka àwọn ìwé yìí, ó máa ń gbé irúfẹ́ àwọn ìṣòro náà kúrò nínú ọkàn wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé tí mo bá jí ní òwúrọ̀ kó tó di wípé máa múra ibi iṣẹ́, mo máa kọ́kọ́ gbìyànjú láti ṣe eré ìdárayá, pàápàá jùlọ eré ìdárayá tí, tí fífò sókè. Nítorí pé eré ìdárayá èyí ni mo mọ̀ wípé ọ̀nà tí ó yára láti lè ṣe eré ìdárayá níwọ̀n ìgbà tó jẹ́ wípé mò ń múra láti lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ti ọjọ́ ìsinmi, ní ti ọjọ́ Satide, mo máa ń ṣe eré ìdárayá eléré sísá bí ibùsọ̀ kìlómítà kan sí méjì. Fún àpẹẹrẹ, mo máa ń gbìyànjú láti ṣe àwọn eré ìdárayá yìí ní ọjọọjọ ìsinmi lẹ́nu iṣẹ́, eléyìí tí ó jẹ́ ọjọ́ Satide. Mo sì máa ń gbìyànjú láti wo àkókò fún eré sísá yìí. Eléyìí yóò le fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní látùn-ti gbìyànjú sí ní ọjọ́ mìíràn tí mo bá wá fún eré sísá.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà nítorí pé mo jẹ́ ènìyàn jẹ́jẹ́, mo sì jẹ́ ẹni tí ó ní ìtẹríba pẹ̀lú ìwà tútù. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí, mo máa ń gbìyànjú láti fojú fo àṣìṣe wọn àti ẹ̀ṣẹ̀ wọn. Mo máa ń fojú fo dáá, nítorí pé wíwà ní àlàáfíà nìkan ni ó n fún ni ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbé ìgbé ayé ìrọ̀rùn àti láti gbé ìgbé ayé pípẹ́. Nítorí pé tí ènìyàn kò bá jẹ́ ẹni àlàáfíà, irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ jẹ́ ẹni tí ó ń fi ara rẹ̀ sínú ewu tí ó sì léwu púpọ̀ fún ọjọ́ iwájú irú ènìyàn bẹ́ẹ̀. Nítorí náà, mo jẹ́ ẹni àlàáfíà mo sì jẹ́ oníwà tútù pẹ̀lú.

Batiri foonu mi máa ń dúró dáadáa. O sì jẹ́ bátìrì tí o lè lo ìgbà pípẹ́, tí mo sì lè fi ṣe oríṣìíríṣìí ohun koun, kó tó di wí pé mo máa charge rẹ̀. O lè lò ó tó wákàtí mẹ́rìn gbáko tí mo fi ń lò ó, kó tó di wí pé o máa fún mi ní ámì wí pé ó ti ń lọlẹ̀. Sùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn, mo máa ń fẹ́ kí bátìrì yìí kó lọlẹ̀ dáadáa kó tó di wí pé màá tún lọ charge rẹ̀. Fún ìdí èyí, eléyìí máa ń fún bátìrì ní okùn àti agbára láti lo ìgbà pípẹ́ dáadáa. Nítorí pé tí mo bá ń charge rẹ̀ díẹ̀díẹ̀, ó máa ń jẹ́ kí bátìrì àwọn fóònù kí ó má lè lágbára kó sì má lè lo ìgbà pípẹ́.

Ibi tí ó wù mí láti lọ fún ìsinmi tòní ni ilé ìgbafẹ́ tí àwọn ènìyàn ti ń ṣe fàájì ara wọn lórísìírísì àti lọ́kàn ojò kan. Mo fẹ́ràn láti má a fún ara mi ní ìsinmi nígbàkúgbà tí àyè bá ti wà, nítorí pé ó ṣe pàtàkì láti fún ara ní ìsinmi. Ó sì máa ń jẹ́ kí ọkàn ènìyàn kí ó dùn, kí inú ènìyàn kí ó sì dùn pẹ̀lú. Ó sì máa ń jẹ́ kí àwọn ènìyàn lo ìgbé ayé pípẹ́, nítorí pé gbogbo ẹ̀yà ara wa nílò gbogbo àwọn ìsinmi àti orísìírísìí àwọn nǹkan wọ̀nyí. Bí ènìyàn kò bá fún ara rẹ̀ ní ìsinmi tí kò sì lo ìgbà rẹ̀ dáadáa, ó lè fi gbogbo àwọn ẹ̀yà ara ènìyàn sínú ìgbèkùn àìsàn, nítorí pé wọn ò ní àlàáfíà, wọn kò sì fi ìgbà kankan rí ìdùnnú àti ayọ̀.

Mo fẹ́ràn láti máa gé irun mi ní ààrin ọ̀sẹ̀ méjì méjì. Mo jẹ́ ẹni tí kò ní ìfẹ́ sí kí irun máa kún, mo sì jẹ́ ẹni tí kò fẹ́ràn kàdà irun sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi omi sí irun mi nítorí pé mo fẹ́ràn kí n wẹ̀, kí n bomi sórí, kí omi dé gbogbo ìsàlẹ̀ irun mi. Nítorí ìdí èyí ni mo sì yan àti máa gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì láàyò. Mo sì jẹ́ ẹni tí àwọn ènìyàn ń wò gẹ́gẹ́ bí àpèjúwe ní ibi iṣẹ́. Nítorí náà ni mi ò sì máa ń gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì, mo sì máa ń dùn wò lójú dáadáa fún àwọn ènìyàn ní ibi iṣẹ́ mi.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ojú ọjọ́ tó tutù. Mo fẹ́ràn ojú ọjọ́ tó tutù dáadáa tó sì ní afẹ̀rẹ̀ tó tutù níwọ̀nba. Nítorí pé nígbà tí ojú ọjọ́ bá tutù dáadáa, yóò mú ìtura wá, kò sì ní mú ìnira wá. Nítorí pé bí ojú ọjọ́ bá gbóná janjan, ó léwu fún àgọ́ ara wa, ó sì lè fa òrùn inú wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkà ni ó sì máa mú wá. Nítorí náà ni mo sì yan ojú ọjọ́ tó tutù ju ojú ọjọ́ tó gbóná lọ.

Mi ò fẹ́ràn oúnjẹ ní òpópónà, nítorí pé mo jẹ́ ẹni tí ó mọ iná dá, tí mo sì nígbàgbọ́ nínú kí a dáná oúnjẹ tí a fẹ́ jẹ nínú ilé ju kí a ra oúnjẹ ojú òpópónà lọ. Nítorí pé irúfẹ́ àwọn oúnjẹ yìí, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oúnjẹ náà jẹ́ oúnjẹ tí kò ní ìlera tó péye, tí wọ́n sì ń se ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ yìí ní àwọn agbègbè tí kò ní ìmọ́tótó tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹun ní àwọn òpópónà yìí, abọ́ àti àwọn ṣíbí tí ẹni tí ó ní àìsàn lára àti ẹni tí ara rẹ̀ kò dá ni ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń jẹun. Nítorí náà, fún ìdí èyí mi ò nífẹẹ sí ká máa jẹ oúnjẹ òpópónà, mo sì jẹ́ ènìyàn kan tí kò kì í jẹ oúnjẹ òpópónà.

Nígbà tí mo bá ń dúró de ǹkan, mo máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àyè àti sùúrù sílẹ̀ fún ǹkan tí mò ń retí. Lóòótọ́ ọkàn mi lè wà níbi ǹkan tí mò ń retí, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti fi àyè sílẹ̀ fún ǹkan náà. Ó lè jẹ́ nípa ti iṣẹ́, ó sì lè jẹ́ nípa ti ara ẹni. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, a ní lò láti ní sùúrù ká sì dúró de ǹkan tí à ń retí ju wípé ká má a kó ọkàn sókè tàbí ká má a kó áyà sókè nítorí ǹkan tí ó wà lójú ọ̀nà tó ń bọ̀ tí à ń retí.

Àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi jẹ́ áàpù Facebook, Snapchat, TikTok, Instagram, LinkedIn, Reddit àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti wà ní ìsinmi tàbí tí mo wà ní ilé lẹ́yìn iṣẹ́ oyọ́, mo fẹ́ràn láti máa wo gbogbo bí nǹkan ti ń lọ ní àgbáyé. Mo sì fẹ́ràn láti máa bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí àwọn áàpù wọ̀nyí, pàápàá jùlọ lórí áàpù Facebook. Nítorí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tí mo máa ń bá sọ̀rọ̀ àti àwọn mọ̀lẹ́bí tí mo máa ń bá sọ̀rọ̀ lórí áàpù Facebook. Nítorí ìdí èyí ni mo sì jẹ́ ènìyàn tó fẹ́ràn áàpù yìí dáadáa tí mo sì máa ń rí lò ní gbogbo ìgbà. Ó rọrùn fún mi láti bá àwọn ọ̀rẹ́ àti àwọn mọ̀lẹ́bí sọ̀rọ̀ dáadáa lórí áàpù yìí. Lóòótọ́ mo máa ń lo àwọn áàpù mìíràn bí Instagram àti Snapchat àti TikTok, ṣùgbọ́n Facebook yìí ni mo máa ń lò jù láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún òpin ọdún níbi iṣẹ́ wa. Nítorí pé ọjọ́ àjọ̀dún ìparí ọdún níbi iṣẹ́ wa jẹ́ ọjọ́ tí ó lá pẹ̀rẹ̀ tí ó sì jẹ́ ọjọ́ ètò ìfúnni ní àmì ẹ̀yẹ fún òṣìṣẹ́ tí ó ṣe dáadáa jù ní inú ọdún náà. Ó tún jẹ́ ọjọ́ tí àwọn ènìyàn máa ń gba ìgbéga ní ẹnu iṣẹ́. Nítorí pé ọ̀gá àgbà ilé iṣẹ́ wa fẹ́ràn láti máa fúnni ní ìgbéga ní ìparí ọdọdún. Fún ìdí èyí, mo fẹ́ràn àjọ̀dún ìparí ọdún ibi iṣẹ́ wa, nítorí pé mo mọ̀ pé ní ọ̀nà kan tàbí èkejì, àwọn iṣẹ́ takuntakun tí mo ṣe fún ilé iṣẹ́ yìí máa ń fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn àti láti tún gba lẹ́tà ìgbéga sí lẹ́nu iṣẹ́.

Rárá, mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi, nítorí pé tí mo bá ń wakọ̀, mo fẹ́ràn láti máa pa gbogbo òfin ìwakọ̀ mọ́. Nítorí pé bí ènìyàn kò bá pa òfin ìrìnnà ìwakọ̀ mọ́, ó lè fa ìjàmbá ojú pópó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ mìíràn ni ó wà tó jẹ́ wípé wọn ò kí ń pa òfin ìrìnnà ọkọ̀ mọ́, ìdí sì rí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ní ìjàmbá ọkọ̀. Nítorí náà fún ìdí èyí, mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára nígbà tí mo bá wà níta. Nígbà tí òòrùn bá gbóná janjanjan, ó ṣe pàtàkì láti fi ìdáàbòbò òòrùn sára. Nítorí pé bí òòrùn bá gbóná lára tó sì pọ̀ lápọ̀ jù, ó lè fa àwọn àìlera kọ̀ọ̀kan sínú ara. Boya bí ibà tàbí bí ara gbígbóná, eléyì ṣí lèwu fún ìlera wa. Nítorí náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jáde tí mo sì rí wípé òòrùn gbóná janjanjan, mo mọ̀ wípé ó ṣe pàtàkì fún mi láti lo ìdáàbòbò òòrùn.

Ikan tí mo máa ń ṣe ní òwúrọ̀ tí mo bá jí jẹ́ eré ìdárayá fífò sókè. Nítorí pé mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá, ṣùgbọ́n nítorí wípé mo máa ń múra ibi iṣẹ́, mo gbà láti kí n fò sókè nínú ìyẹ̀wù mi, kí n sì na gbogbo ara mi kó tó di wípé mo máa lọ wẹ̀ tí màá sì fọ nu, tí màá sì dáná oúnjẹ tí mo fẹ́ jẹ. Nítorí èyí, ní gbogbo òwúrọ̀ ọjọ́ bí mo bá ti jí, mo máa kọ́kọ́ fò sókè láti na gbogbo ara mi. Nítorí pé eré ìdárayá yìí ó máa ń ran gbogbo ẹ̀yà ara wa lọ́wọ́, ó sì máa ń fún wa ní okun àti agbára àti ìbẹ̀rẹ̀ ọ̀tún dáadáa fún ìbẹ̀rẹ̀ ọjọ́ iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo sì mọ oúnjẹ sè dáadáa. Nítorí mo gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà. Nítorí ìdí èyí ni mo sì mọ oúnjẹ sè. Mo gbà láti pé kí n dáná oúnjẹ nínú ilé ju kí n lọ ra oúnjẹ ní ìta lọ. Mo sì fẹ́ràn láti máa se oríṣìíríṣìí àwọn oúnjẹ. Mo tún kọ́ oríṣìíríṣìí bí a ti lè se oúnjẹ lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí ó jẹ́ ohun ìwúrí fún mi láti máa se oúnjẹ. Yálà oúnjẹ eléyìí tí mo mọ̀ sè tàbí eléyìí tí mi ò ti ẹ̀ mọ̀ ọ́ sè rárá. Nítorí pé àwọn eléyìí tí mi ò mọ̀ ọ́ sè, tí mo bá sè, tí mi ò bá sè é dáadáa, ọjọ́ mìíràn tí mo bá fẹ́ sè é, ó máa fún mi ní ìmọ̀ àwọn àṣìṣe eléyìí tí mo ti sè sẹ́yìn. Nípasẹ̀ èyí mo sì le se oúnjẹ náà kó sì dùn kó lárinrin.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣeré ìdánì. Eré ìdánì jẹ́ eré tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń ṣe eré ìdánì lẹ́yìn ìṣẹ́ òjoọ́ mi. Mo máa ń ṣe eré ìdánì pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí àwọn mọ̀lẹ́bí mi. Nítorí pé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ní àwọn àdojúkọ tàbí àwọn ìṣòro kan tí mo gbé sí ọkàn, tí mo bá ti ṣe eré ìdánì yìí, ó máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbé gbogbo àwọn ìṣòro tàbí ìrònú ọkàn yìí, ó máa ń gbé wọn kúrò. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa ṣe eré ìdánì dáadáa. Ó jẹ́ eré tí mo nífẹ̀ẹ́ sí jù láti máa ṣe.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀, nítorí pé wíwo àwọn ìràwọ̀ ó jẹ́ ọ̀nà kan tàbí èkejì láti kọ́ nípa bí ojú òòrùn ṣe rí. Ó sì tún má a ń kọ́ni ní ọgbọ́n nípa wípé ilé ayé tí à ń wò yìí ó tóbi jù bí a ti rí wọ̀nyí lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo má a ń lọ sí ibi gíga pẹ̀lú tẹsikọ́ọ̀pù lọ́wọ́ láti wo bí ìtànṣán ìràwọ̀ ṣe jìnnà sí òṣùpá tó. Nítorí náà wíwo àwọn ìràwọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn tí mo sì máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ tí ó wà ní ojú òòrùn jẹ́ oríṣìíríṣìí àyò fún ìránṣẹ́ òṣùpá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wà ní òru, nítorípé òru jẹ́ àkókò tí ó wà ní ìdákẹ́jẹ́jẹ́, tí ó sì jẹ́ pé gbogbo agbègbè àti àyíká ni ó wà ní ìdákẹ́jẹ́. Ní wákàtí òru yìí mo fẹ́ràn láti máa dìde nígbà mìíràn láti máa ṣe àyẹ̀wò gbogbo bí ìrìnàjò ti ṣe rí. Yálà ìrìnàjò nípa ti iṣẹ́ tàbí nípa ìrìnàjò ìdàgbàsókè tàbí nípa ìrìnàjò bí ọjọ́ ọ̀la ti ṣe lè rí. Àkókò yìí jẹ́ àkókò tí ènìyàn lè wo bí gbogbo nǹkan ti ń lọ nínú ìgbésí ayé rẹ̀ tí ó sì lè wá sí, tí ó sì lè wá sí ìparí àti wo ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tí òhun là kọjá.

Ìgbà tí mo lọ kẹ́yìn sí ibi orin jẹ́ ọ̀sẹ̀ tó kọjá, nígbà tí gbajúgbajà òṣèré oní tíátà kan se ayẹyẹ àjọ̀dún ọjọ́ ìbí rẹ. Ó jẹ́ ọjọ́ tí ó lárinrin tí ó sì ní àpẹẹrẹ nítorí láti orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀èdè yìí ni àwọn ènìyàn jànkànjànkàn ti wá láti wá yẹ Ọ̀gbẹ́ni eléré orí ìtàgé náà sí. Lọ́jọ́ yìí náà mo tún pàdé àwọn akẹgbẹ́ mi kọ̀ọ̀kan tí a ti ríra tipẹ́ kẹ́yìn láti ìgbà tí a ti parí ilé ẹ̀kọ́ gíga fáṣítì. Ó jẹ́ ọjọ́ tí ó lárinrin ó sì jẹ́ ọjọ́ tí mo ní ìfẹ́ sí nítorí àwọn tí mi ò lérò wípé a tún le pàdé, a padà pàdé ní ọjọ́ náà.

Mo máa ń mú àwọn èrò tuntun wá nípa ríronú sí àwọn nǹkan tí mo ti là kọjá, oríṣiríṣi àwọn nǹkan tí mo ti dojúkọ sẹ́yìn. Tí mo bá ti ronú sí àwọn nǹkan wọ̀nyí, eléyìí máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti ọ̀nà àbáyọ. Ó sì máa mú mi ní èrò tuntun nípa bí a ti ṣe lè kojú ìṣòro ọlọ́jọ́ pípẹ́ tàbí nípa bí mo ti la àwọn ìṣòro kan kọjá. Eléyìí sì jẹ́ ọ̀nà àbáyọ fún mi nígbà tí mo bá ń ro àwọn nǹkan wọ̀nyí láti ní èrò tuntun wípé bí ìṣòro kan tó jọ mọ́ eléyìí tí mo ti là kọjá bá tún yọ jú, mo ní ọ̀nà àbáyọ sí wọn láti kojú wọn àti láti borí wọn ní kíákíá.

Mo kẹ́yìn lọ síbi ìṣègùn òde ní ọ̀sẹ̀ tó kọjá, nítorí pé mo máa ń fẹ́ gbìyànjú láti dá ara mi lójú nípa ìlera ara mi. Mo sì máa ń gbìyànjú láti mọ bí gbogbo nǹkan ṣe rí nínú àgọ́ ara mi títí tó fi dórí àwọn ẹ̀yà oríṣiríṣi nínú àrà. Eléyìí fún mi ní ìmọ̀lára àti ìbàlẹ̀ ọkàn wípé kò sí ohunkóhun tí ó lè jẹ́ ìjayà tàbí àìní ìfọ̀kànbalẹ̀ nínú èyíkéyìí àwọn ẹ̀yà tí ó wà nínú àgọ́ ara mi. Ó tún máa ń fún mi ní ìdánilójú ìlera sí àwọn oríṣiríṣi oúnjẹ tí mò ń jẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè dáadáa. Mo máa ń lo ẹ̀rọ ìgbésókè nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tàbí tí mo bá ń ṣe iṣẹ́ ọwọ́. Ó tún máa ń ràn mí lọ́wọ́ láti tètè dé ibi tí mò ń lọ tàbí nígbàkúgbà tí mo bá gbé àwọn nǹkan tí òwúwo. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè ní ibi iṣẹ́ nítorí pé àwọn ìgbà mìíràn wà tí mo lè ní àtúnṣe tàbí àyẹ̀wò kíákíá láti ṣe nínú àwọn fáìlì kan nínú ọ́fíìsì Ọ̀gá àgbà ilé iṣẹ́ wa. Nípa ìdí èyí, ẹ̀rọ ìgbésókè máa ń mú kí ìrìnàjò mi yá kánkán tí mo sì le ṣe àwọn nǹkan tí mo lè ṣe láì gbà mí ní àkókò rárá.

Yàrá tí mo fẹ́ràn jùlọ nínú ilé mi jẹ́ yàrá ìjókòó. Nítorí pé yàrá ìjókòó yìí jẹ́ ibi tí mo ti ń gba ìsinmi dáadáa lẹ́yìn tí mo bá délé láti ibi iṣẹ́. Nítorí pé mo tún gbogbo yàrá ìjókòó yìí ṣe dáadáa, tí ó wuni, tí ó sì rẹwà lójú. Mo ní oríṣiríṣi àwọn àwòrán tí mo gbé sí ara ògiri nínú ilé. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iná amúlé dára tí ó wuni. Nígbà kúgbà tí ènìyàn bá wọlé, bóyá àárọ̀ tàbí ọ̀sán, àwọn iná yìí máa ń tàn yìrìn yìrìn. Ó sì jẹ́ ibi tí mo fi àwọn aṣọ ojú fèrèsé sí. Àwọn aṣọ ojú fèrèsé tí ó wuni lójú tí ó wuyì dáadáa. Nítorí náà, mo yan yàrá ìjókòó yìí láàyò láti máa sinmi.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ ibi isẹ́ mi sisẹ́ pẹ̀lú ìfẹ́, mo sì máa bá wọn lò pẹ̀lú ọkan kan. Mo tún máa ń bá wọn lò tìfẹ́ tìfẹ́ nítorí pé láìsí ìfẹ́ láàárín wa, mo mọ̀ wípé isẹ́ ò lè lọ déédé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń bèrè ìbéèrè lọ́wọ́ wọn nípa kíni àdojúkọ tí wọ́n ń dojúkọ nípa iṣẹ́ wọn. Mo tún máa ń bá wọn ṣe ìwádìí sí gbogbo àwọn ìṣòro tí wọ́n bá ń dojúkọ ní ibi iṣẹ́ wọn. Mo mọ̀ wípé tí gbogbo wọn bá wà ní ìrẹ́pọ̀ tí inú oníkálukú wa sì dùn, mo mọ̀ wípé isẹ́ máa lọ síwájú dáadáa. Kò sì ní sí ẹni kankan tí ó lè máa ronú wípé bóyá wọ́n pa òun ti tàbí wọ́n yan àwọn kan láàyò ju àwọn kan lọ. Nítorí náà mo máa ń rí dájú wípé mo wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́.

Mo máa ń gba ìyìn pẹ̀lú ìdùnnú àti ìtẹríba. Nítorí pé gbígba ìyìn jẹ́ ọ̀nà fífi ìmọ̀ ore han, ó sì jẹ́ ọ̀nà tí mo mọ̀ pẹ̀lú ìmọ̀lára àti mímọ rírì àwọn nǹkan tí mo ti ṣe. Fún ìdí èyí, bí ènìyàn bá fún mi ní ìyìn tàbí bí mo bá gba ìyìn ní ibi iṣẹ́, mo máa ń fi ẹ̀mí ìmore hàn, mo sì máa ń dúpẹ́ gidigidi pẹ̀lú ìmọ̀lára àti ìtẹríba.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, ó jẹ́ ọ̀kan nínú àwọn ìrìn àjò tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà tí mo bá sì ń lọ sí etí òkun, mo máa n nífẹ̀ẹ́ láti mú àwọn mọ̀lẹ́bí mi lọ́wọ́, nítorí pé ó jẹ́ ohun ọ̀nà láti fi kọ́ ẹ̀kọ́ àti láti ti ní ìrírí. Tí mo bá lọ sí etí òkun, mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa wíwo bí òkun ti ń lọ síwájú tó sì ń lọ sẹ́yìn, bí ó ti ń ru síwájú pẹ̀lú ọwọ́ agbára. Nítorí pé mo mọ̀ wípé eléyìí ó jẹ́ ọ̀nà tí a ti fi agbára Ọlọ́run hàn, nípa bí òkun ti ń lọ síwájú tó ń lọ sẹ́yìn pẹ̀lú ríru rẹ̀ àti ọwọ́ agbára tó ń múwa tó fi ń lọ síwájú àti sí èyìn.

Àwọn nǹkan tí mo máa ń ní nínú àpò owó mi jẹ́ oríṣiríṣi àwọn nǹkan bí káàdì ìdánimọ̀, bí káàdì ibi iṣẹ́, bí káàdì ìmọ̀lára àti káàdì tí a fi ń gba owó. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni ó wà tó jẹ́ pé ó ṣe pàtàkì láti fi káàdì ìmọ̀lára wa hàn tàbí káàdì ibi iṣẹ́ wa kí á rí i dájú lé wa irúfẹ́ ènìyàn tí a jẹ́ láàárín àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn náà tó wà tí ó ṣe pàtàkì láti ní káàdì tí a fi ń gba owó, nítorí a lè fẹ́ ra ohunkóhun ní ìgbà mìíràn kí ọ̀nà àti san owó kí ó má sì. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí káàdì bá ti wà nínú àpò, ó rọrùn láti san àwọn owó nǹkan tí mo rà. Mímú káàdì lọ́wọ́ sínú àpò owó wa tún jẹ́ ọ̀nà tí ó máa ń ràn wá lọ́wọ́ nípa wípé kò sí ohunkóhun tí ó lè yọjú tí a kò ní ká jú rẹ̀ yálà nípa ti owó tàbí nípa ti ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ tí ó sì nílò láti fi ara wa hàn nǹkan tí a jẹ́. Ó tún máa ń ràn nì lọ́wọ́ nígbà tí a bá ní àpò ọwọ́ wa fún àwọn àkọlẹ̀ àwọn nǹkan tí a ti kọ sínú ìwé pélébé. Bóyá a lè fẹ́ nílò rẹ̀ ní kíákíá. Níwọ̀n ìgbà tí àpò ọwọ́ bá ti wà ní ọwọ́ wa, ó rọrùn fún wa láti mú àwọn ìwé pélébé pélébé tí a ti kọ èyí jáde láti lè ṣe ìdáhùn sí àwọn nǹkan tí a fẹ́ lórí rẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ìbòrùn Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo ìbòrùn Nígbà tí mo bá wà ní ilé, bóyá nígbà tí mo bá ń sùn tàbí nígbà tí mo bá ń ronú lọ́wọ́. Lílo ìbòrùn jẹ́ ọ̀nà tí ó mú rọrùn fún mi nígbà tí mo bá fẹ́ ṣe àṣàrò nínú ọkàn mi pẹ̀lú àwọn ǹkan tí mò ń là kọjá tàbí níwọ̀n ìgbà tí mo bá nílò ìdákẹ́jẹ́ fún ara mi láti ronú nípa àwọn ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ iwájú tàbí nípa àwọn ìgbésẹ̀ tí mo ti gbé láti ẹ̀yìn wá tí ó mú ìkọ̀ṣẹ́ tàbí ìkùnà wá, ó máa ń ràn mí lọ́wọ́ dáadáa. Níwọ̀n ìgbà mìíràn tí mo bá sì fẹ́ sùn, mo máa ń lo ìbòrùn láti jẹ́ kí òòrùn kí ó wọra dáadáa kí ó sì lè mú kí òòrùn sísun mi kí ó rọrùn.

Àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ jẹ́ ọ̀nà bí iṣẹ́ mi yóò ti ṣe lọ déédéé tí kò sì ní ní ìkùnà tàbí ìkọ̀ṣe kankan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni mo tún máa ń fẹ́ láti mọ bí àwọn akẹgbẹ́ mi ti ń ṣe iṣẹ́ wọn sí dáadáa. Fún ìdí èyí, ó máa ń fún wọn ní ìtara láti mọ bí gbogbo àwọn akẹgbẹ́ mi ti ń ṣe iṣẹ́ wọn sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń béèrè àwọn ìbéèrè lọ́lọ́kùn ojú kan lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi láti lè ríi pé gbogbo wa jọ wà ní ojú kan náà fún àwọn nǹkan tí à ń ṣe. Mo sì máa ń fẹ́ láti gbọ́ padà láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ mi pẹ̀lú nípa gbogbo ìtẹ̀síwájú wọn nípa ti iṣẹ́ wọn. Nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gba oríyìn fún ìtara iṣẹ́ mi tí àwọn ènìyàn sì máa ń kan sára sí ọwọ́ tí mo fi ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ni ó wà tí mo ní ìkórìíra sí, nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn àwọn oúnjẹ tí òórùn rẹ̀ kò bá ara mi mu. Pápa jùlọ àwọn oúnjẹ bí i fùfú. Mi ò nífẹ̀ẹ́ sí oúnjẹ tí à ń pè ní fùfú rárá, nítorí àwọn òórùn tí ó máa ń jáde àti àwọn ọ̀nà tí wọ́n ń gbà se oúnjẹ tí à ń pè ní fùfú, ó jẹ́ ọ̀nà tí mi ò ní ìfẹ́ sí rárá, ó sì jẹ́ oúnjẹ tí mo ní ìkórìíra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ mìíràn náà sì wà pẹ̀lú, bí i ọbẹ̀ ilá. Mo jẹ́ ẹnìkan tí ó kórìíra ọbẹ̀ ilá pẹ̀lú, nítorí náà mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tí mo kórìíra tí mi ò fẹ́ràn láti máa jẹ.

Ní ibi iṣẹ́ mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí sì jẹ́ ọ̀nà tí ó máa ń mú kí iṣẹ́ mi rọrùn kí ó sì jafáfá dáadáa. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí ni lórí kọ̀ǹpútà, ìyẹn ẹ̀rọ ayárabíàṣá. Oríṣìíríṣìí àwọn nǹkan ni mo sì máa ń lò bí i ímeèlì, ọ̀nà láti fi ìwé ránṣẹ́ àti ọ̀nà láti tẹ fọ́ọ̀mù síta àti ọ̀nà láti fi ẹ̀rọ, à, abánisọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá láti gba nǹkan wọlé láti orí fóònù alágbéká sí orí ẹ̀rọ kọ̀ǹpútà àti láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní ọ̀nà tí ò yára tí ó sì lè tètè fi jíṣẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo fi máa ń wo àwòrán lójojúmọ́ ní ibi iṣẹ́. Nítorí pé mo ní ẹ̀rọ kọ̀m̀pútà láti fi ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni mo sì máa ń fi wo ojú àwòrán yìí nípa fífi ímélì ránṣẹ́, nípa fífi ìdáhùn sí ìbéèrè láti ọ̀dọ̀ ọ̀gá àgbà tàbí nípa fífi ìdáhùn sí ìbéèrè láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ mi ní ẹnu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni mo tún máa ń wo ojú àwòrán orí fóònù nípa bíbá àwọn ènìyàn sọ̀rọ̀, nípa fífi mẹ́séjì ránṣẹ́ àti nípa ṣíṣe kọ́ọ̀lù fídíò fún àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tí a jọ ń ṣiṣẹ́. Ni ìta iṣẹ́ pẹ̀lú, mo máa ń wo ojú àwòrán lórí fóònù láti bá àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀ nípa pípé ìpè lórí fídíò àti nípa fífi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn ènìyàn mi.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣètò ẹ̀rọ rí. Ní ìgbà tí mo ní àdojúkọ lórí ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà mi ní ibi iṣẹ́, mo kàn sí wọn nípa ìṣòro tí mò ń kojú, wọ́n sì fi àlàyé kíkún ránṣẹ́ nípa ọ̀nà láti kojú ìṣòro yìí. Wọ́n se àlàyé fún mi nípa sóftware ti máa lò láti yanjú ìṣòro yìí tí yóò sì rọrùn fún mi láti ṣe fún ara mi. Ní ìgbà tí mo sì se àlàyé yìí, àlàyé tí wọ́n sì fi ránṣẹ́ sí mi jẹ́ àlàyé tó jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ tí ó sì ràn mí lọ́wọ́ láti kojú ìṣòro yìí. Ó tún ràn mí lọ́wọ́ láti ní ìmọ̀ si lórí bí a ti ṣe lè ṣe àwọn ìṣòro wọ̀nyí ní ọjọ́ mìíràn tí wọn bá yọjú jáde.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, pàápàá jùlọ nígbàtí mo bá wà ní ibi iṣẹ́ tí mo bá sì fẹ́ dojúkọ àwọn iṣẹ́ kan. Mo máa ń gbìyànjú láti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí kí ó lè fún mi ní ìfọ̀kànbalẹ̀ sí àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Mo tún máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà ní agbègbè tí ariwo bá pọ̀ sí. Ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ nígbà kúùgbà tí mo bá ti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí nítorí pé ó jẹ́ ọ̀nà fún mi láti pa ọkàn papọ̀ sí àwọn nǹkan tí mo fẹ́ ṣe kí n sì lè ní àṣeyọrí àti àmúyẹ gidi jáde ní ibi iṣẹ́ náà.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi nípa bíbá wọn sọ̀rọ̀ kedere, mo sì tún máa ń darí wọn nípa ìbọ̀wọ̀ fún àti ìtẹríba. Mo máa ń kó wọn mọ́ra dáadáa, mo sì máa ń gbà wọ́n ní ìyànjú. Mo tún máa ń fi ààyè sílẹ̀ láti bèèrè àwọn oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wọn, kí n lè lóye àwọn nǹkan tí wọ́n ń là kọjá, kí n sì lè mọ ọ̀nà àbáyọ sí ìṣòro èyíkéyìí tí wọ́n bá ń là kọjá. Mo tún máa ń darí wọn nípa gbígbà wọ́n ní ìmọ̀ràn nípa ohun tí wọ́n lè ṣe kí àwọn náà lè ní ìtẹ̀síwájú ní ẹnu iṣẹ́, kí àwọn náà sì lè débí gíga nínú iṣẹ́ wọn. Èyí sì fún mi lóre ọ̀fẹ́ àti àǹfààní láti wà ní ìrẹ́pọ̀, ìbáṣepọ̀ tó gúnmọ́ àti ìdàgbàsókè dáadáa pẹ̀lú àwọn oni oni oníabaṣiṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ìkíni lórí fóònù mi, pàápàá jùlọ nípa fífi ìkíni bá ni ṣiṣẹ́. Mo sì tún máa ń lò ó fún kíkọ́ nǹkan tí mo bá fẹ́ sọ kalẹ̀, kí n lè rántí, kí n má bá à sí ìgbàgbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn náà ni ó sì máa ń ràn mí lọ́wọ́, fún àwọn nǹkan tí mo ti sọ ṣáájú, àti fún ìgbà mìíràn tí mo bá lè ní nílò rẹ̀. Mo máa ń lò ó ní gbogbo ìgbà, nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ kí n lè fọkàn sí àwọn nǹkan tí mo ti sọ àti àwọn nǹkan tí mo ti ní lọ́kàn láti sọ.

Mo fẹ́ràn láti máa gbọ oríṣiríṣi àwọn orin bí i orin ìdùnnú, orin ìfọ̀kànbalẹ̀, orin ìmísí àti orin ìgbédìdè sókè. Ṣùgbọ́n orin tí mo fẹ́ràn jùlọ ni orin ìfọ̀kànbalẹ̀. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti kúrò ní ibi iṣẹ́ tí ó sì jẹ́ ọjọ́ tí ìṣẹ́ gbò mímu. Bí mo bá ti délé lẹ́yìn iṣẹ́ ọjọ́, mo máa ń gbìyànjú láti fi orin ìfọ̀kànbalẹ̀ sí i. Nígbà tí mo bá sì ń gbọ́ orin ìfọ̀kànbalẹ̀ yìí, wọ́n máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn, wọ́n sì máa ń fún mi ní ìwúrí àtúntì múra sí iṣẹ́ mi. Bí mo ti ẹ ní adójúkọ wá láti ibi iṣẹ́ níwọ̀n ìgbà tí mo bá ti ń gbọ́ orin ìfọ̀kànbalẹ̀ yìí, wọ́n máa ń tu ọkàn mi lára, wọ́n sì máa ń mú inú mi dùn pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn bí mo bá ń lọ ibi tí mi ò lọ rí, mo máa ń fẹ́ràn láti bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa. Yálà ó lè jẹ́ nípa fífi ẹsẹ̀ rìn tàbí nípa wíwa ọkọ̀ ara títemi. Mo máa ń bèèrè ọ̀nà nítorí pé ó ṣe pàtàkì láti bèèrè ọ̀nà kí n lè mọ ọ̀nà ibi tí mò ń tọ̀ dáadáa. Nítorí pé aìbèrè ọ̀nà nípa ibi tí a ń lọ ó lè fi wá sínú ewu. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé ewu kan tàbí ìjàmbá lè wà ní iwájú níbi tí à ń lọ, nítorí pé a kò mọ ibẹ̀, a kò sì tíì dé ibẹ̀ rí. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì láti máa bèèrè ọ̀nà dáadáa nígbàkúgbà tí a bá síná tí ọ̀nà kò yé wa tàbí a kò mọ ibi tí a ń lọ.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi ni mo ti máa ń ra ǹkan. Mo máa ń ra ǹkan lórí ẹ̀rọ ayélujára, mo sì máa ń ra àwọn ǹkan ní àwọn sọ́ọ̀bù tó gbajúgbajà bí i Shoprite bí i Justrite. Ọ̀pọ̀ ìgbà míràn sì wà tó jẹ́ wípé mo máa ń lọ sí àwọn sọ́ọ̀bù kéékèèké náà láti lọ ra ǹkan tí mo fẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni àwọn awakọ̀ mìíràn máa ń ṣe ohun tí kò tọ̀nà àti ohun tí kò tọ́, bíi kí wọ́n má tẹ̀lé òfin ìyára ìwakọ̀, bíi kí wọ́n má tẹ̀lé òfin ìrìnnà ojú pópó. O Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé, a àwọn apèrò sọ́kọ̀ wọ́n á máa fi, i ìgbà àti àkókò ẹni ṣòfò nípa ríri wípé wọ́n ń dá o orí gbogbo dúró fún ẹyọ èrò ẹyọ kan nípasẹ̀ wípé ìmọ̀ tara ẹni nìkan. Eléyìí sì máa ń fa kí ìbínú kí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn. Yálàbò ya awakọ̀ kò tẹ̀lé ìlànà ọkọ̀ tàbí òfin ìyára ìwakọ̀.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ Oluwagbemiga. Èyí ni ìtumọ̀ wípé ẹni tí Ọlọ́run gbéga àbí ẹni tí Ọlọ́run ti gbéga. Ni gbogbo ọ̀nà ni àwọn ènìyàn sì máà ń pe orúkọ yìí. Mọ̀ mí lára dáadáa nítorí pé mo ní ìgbéga gidigidi lẹ́nu iṣẹ́, mo sì jẹ́ ẹni tí ó ń jẹ́ orúkọ tí orúkọ sì ń rò láti ìgbà èwe mi wá títí di àkókò tí mo wà yìí.

Mi ò kín ń lo ọ̀pá ìfamúra nígbàtí mo bá ń mu ohun mímu. Mo fẹ́ràn láti máa lo ife láti máa mu ohun mímu yálà bóya ọtí ẹlẹ́rìndòdò tàbí ọtí wáìnì. Nítorí wípé fífi ọ̀pá ìfamúra mu ohun mímu ó léwu púpọ̀ torí kò kín ń fi ààyè sílẹ̀ láti rí ìdọ̀tí tàbí bí ẹ̀gbin kankan bá ta sínú ohun tí à ń mu. Ṣùgbọ́n nípa lílo ife, ó ma ń fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí ẹ̀gbin tàbí ìdọ̀tí kankan tí ó ṣe sí ojú nǹkan tí à ń mu.

Bẹ́ẹ̀ni, mo máa ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mìíràn jẹ́ ọ̀lẹ, ọ̀pọ̀ nínú wọn sì jẹ́ oníwà tí kò bójú mu, ọ̀pọ̀ nínú wọn a tún máa pẹ́ dé ibi iṣẹ́. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Nítorí ìdí èyí yóò fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti mọ irú èyíkéyìí òṣìṣẹ́ tí ó jáfáfá lẹ́nu iṣẹ́, àti òṣìṣẹ́ tí ó tètè dé ibi iṣẹ́ àti eléyi tí ó mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kùnkúndùn. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló tún jẹ́ wípé mo máa ń ṣe ìgbéléwọ̀n àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Eléyìí yóò fún wọn ní ìwúrí àti lè múra sí iṣẹ́ wọn láti lè má jẹ́ kí wọ́n ṣe ọ̀lẹ rárá, kí wọ́n sì rí ara wọn gẹ́gẹ́ bí ẹni tí ó tọ́ tí ó sì yẹ láti ṣe ohun tó tọ́ ní àkókò tó yẹ.

Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Mo rántí ní ọdún mẹ́ta sí àkókò tí a wà yìí, nígbà tí ìyàwó mi wà ní ipò ìbímọ. Ó nílò ẹ̀jẹ̀ gidigidi ní kankan. Nígbà tí a wá ẹ̀jẹ̀ káàkiri ilé ìwòsàn tí àwọn ilé ìwòsàn tí wọn kò ní ẹ̀jẹ̀ nílẹ̀ rárá. Àwọn dókítà ilé ìwòsàn sì pè mí láti ṣe àyẹ̀wò fún mi. Wọ́n ri wí pé ẹ̀jẹ̀ tó wà ní ara mi bá ẹ̀jẹ̀ tó wà ní ara ìyàwó mi mu. Ìdí nìyí tí wọ́n fi mú mi wọ inú ọ́fíìsì tí wọ́n ti ń gba ẹ̀jẹ̀ sílẹ̀, tí wọ́n sì gba ẹ̀jẹ̀ náà tí wọ́n sì lò ó.

Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo ṣì tí ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n sì gbé wá fún mi. Mo ṣì ní ọ̀pọ̀lọpọ̀ ojú òpó tí mo ti ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀léyìí ṣì ì jẹ́ kó rọrùn fún mi láti ra ohuǹkóhun tí ó bá wù mi lórí íńtánẹ́ẹ̀tì. Ó ṣì jẹ́ ọ̀nà tí mo máa ń gbà láti ra àwọn nǹkan tí kò sí ní orílẹ̀-èdè tí mo wà pàápàá jùlọ láti orílẹ̀-èdè àwọn tí ó wà ní òkè òkun. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí àdojúkọ lè wà ṣùgbọ́n nípa fífi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn ilé iṣẹ́ wọ̀nyí, àwọn ẹrù tí mo rà láti orí íńtánẹ́ẹ̀tì yìí, wọ́n máa ń dé tí kò sì sí ohuǹkóhun tí ó máa ṣẹlẹ̀ sí àwọn ẹrù náà.

Irú kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà Mac. Ó jẹ́ kọ̀ǹpútà ayárábiàsá tí ó jáfáfá tí ó sì mú iṣẹ́ ṣíṣe wú ni lórí. Mo nífẹ̀ẹ́ síi láti máa lòó ní gbogbo ìgbà nítorí pé ó fún mi ní ìfọ̀kànbalẹ̀, ó sì fún mi ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ nígbà tí mo bá ń lo ẹ̀rọ ayárábiàsá kọ̀ǹpútà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sóftíwíẹ̀ ni mo sì ti fi sí orí ayárábiàsá yìí ní ẹleyi ti ó lè mú mi ṣe oríṣìíríṣìí àwọn iṣẹ́ ní orí kọ̀ǹpútà yìí. Mo tún máa ń lòó fún oríṣìíríṣìí àwọn nǹkan bí i fífi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, bí i pípè ìpè fídíò lórí rẹ̀ dáadáa.

Rárá, mi ò mọ̀ bí a ti ń fọn, ṣùgbọ́n ó wù mí láti kọ́ bí a ti ń fọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n mọ̀ bí a ti ń fọn. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí kò fún mi ní ààyè láti kọ́ bí a ti ń fọn, ó sì máa ń jẹ́ ohun ìbànújẹ́ kan fún mi nítorí pé mo fẹ́ràn bí àwọn ọ̀rẹ́ mi ti máa ń fọn nígbàkúgbà tí wọ́n bá nílò wọn. Ṣùgbọ́n mo ti ń gbìyànjú láti kọ́ bí a ti ń fọn. Lóòótọ́, ìpèníjà le wà nítorí àkókò iṣẹ́, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo ti ń gbìyànjú gbogbo ọ̀nà, mo sì ti ń sapá láti kọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Ó ti ẹ̀ wọ̀ pọ̀ dáadáa nítorí pé bí ẹ̀rọ ayélukára ti ṣe jẹ́ tonilé tàlèjọ, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn ni ó wà tí wọ́n máa ń fi ímeèlì àìwúlò yii ránṣẹ́ sí orí ímeèlì láti lè fi jíni ní àwọn àkọsílẹ̀ ohun tí ó ṣe pàtàkì láti fi ṣe ìjàmbá tàbí gbéni ní ǹkan tó ṣe pàtàkì lọ lórí ẹ̀rọ ayélukára. Nítorí náà mo máa ń, mo máa ń ṣe sùúrù mo sì máa ń farabalẹ̀ láti tẹ̀ sórí èyíkéyìí ímeèlì àìwúlò yìí nítorí pé ó léwu gidigidi.

Ó tó bí oṣù mẹ́ta sí àkókò yìí tí mo ti gun ọkọ̀ akẹ́rù mọ. Ìdí tí mo ṣì fi gun ọkọ̀ akẹ́rù ní ọjọ́ náà lóhùn ni wípé mo múra láti lọ sí ibiṣẹ́ ṣùgbọ́n ọkọ̀ mi dẹnukọlẹ̀. Ìgbà tí mo sì dé ibùdókọ̀ ìwọ ọkọ̀ pẹ̀lú, kò sí ọkọ̀ kankan nílẹ̀ rárá. Ṣùgbọ́n ọkùnrin awakọ̀ akẹ́rù yìí jẹ́ ẹni tí a ti jọ gbé ní agbègbè kan rí, ó sì mọ̀ mí. Nígbà tí mo sì rí pé kò sí ọ̀nà àbáyọ kankan láti tètè dé ibiṣẹ́ mi ní ọjọ́ náà, mo dá ọkùnrin yìí dúró tí òun náà sì dúró tó sì ṣetán láti ràn mí lọ́wọ́ láti gbé mi dé ibiṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni iṣẹ́ máa ń yọjú ní pàjáwìrì ní eléyi ti a kò fọkàn sí, eléyi ti a kò sì múra sílẹ̀ fún. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo bá ti gba àtẹ̀jíṣẹ́ tàbí mo gba kọ́ọ̀lù lórí fóònù, mo ti mọ ohun tí ó yẹ kí n ṣe, mo sì ti múra, mo ti ṣetán láti ṣe wọ́n. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo ní láti tètè fèsì sí ímeèlì tàbí kí n ṣe ẹ̀dà àwọn ìwé fáìlì kan láti fi ránṣẹ́ sí àwọn oníbàárà wa tàbí láti fi ránṣẹ́ sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Nítorí pé mo fẹ́ràn eré ìdárayá dáadáa. Mo sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí àti máa ṣe eré ìdárayá ní gbogbo ìgbà. Nípa fífi orúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá, ó fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní sí oríṣiríṣi eré ìdárayá tí ó sì fún mi ní ìbàlẹ̀ ọkàn láti wà papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tí a jọ máa ń ṣe eré ìdárayá yìí. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń pè mí fún eré ìdárayá tí mo sì máa ń fi ìdùnnú àti ìwúrí dá wọn lóhùn nípa dídarapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n pè fún eré ìdárayá.

Mo máa ń ní ìpàdé tó è mẹ́rin nínú ọ̀sẹ̀, nítorí pé iṣẹ́ mi gba kí a máa ṣe ìpàdé lóòrèkóòrè pẹ̀lú àwọn ọ̀gá àgbà ilé iṣẹ́ wa. Nítorí mo jẹ́ ẹni tí ó súnmọ́ igbákejì ọ̀gá ilé iṣẹ́, gbogbo ìgbà ni a sì máa ń ṣe ìṣirò owó àti ọ̀nà láti mú kí ilé iṣẹ́ wa kí ó tún bọ̀ gbèrú si. A máa ń ṣe àwọn ìpàdé wọ̀nyí náà pẹ̀lú àwọn tí ó jẹ́ alábáṣiṣẹ́pọ̀ mi, nítorí pé ó jẹ́ ọ̀nà láti mọ nǹkan tí wọ́n ń kojú àti ọ̀nà sí, àti ọ̀nà láti wá ìyanjú sí ìṣòro èyíkéyìí tí òṣìṣẹ́ bá ń kojú lọ́wọ́lọ́wọ́ àti ọ̀nà àbáyọ sí àwọn nǹkan tí ó lè jẹ́ àdojúkọ ní ọjọ́ iwájú.

Oríṣiríṣi ojú òpó ayélujára tí mo wà pọ̀ dáadáa. Mo wà ní ojú òpó ayélujára Facebook, mo wà ní ojú òpó ayélujára Twitter, mo sì tún wà ní ojú òpó ayélujára TikTok, mo wà ní ojú òpó ayélujára Instagram, mo tún wà lójú òpó ayélujára Reddit. Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ojú òpó ayélujára ni ó wà lọ sálàlú. Ṣùgbọ́n èyí tí mo yàn láàyòjú nínú àwọn ojú òpó ayélujára yii jẹ, ojú òpó Facebook, nítorí ó fún mi ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti mọ oríṣiríṣi àwọn nǹkan tí ó ń lọ káàkiri àgbáláyé. Mo sì tún máa ń bá àwọn ọ̀rẹ́ àti àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀ dáadáa ní ojú òpó ayélujára Facebook.

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókò dáadáa, nítorí pé mo fẹ́ràn iṣẹ́ mi, mo sì mú iṣẹ́ mi ní ọ̀kúnkúndùn. Mo fẹ́ràn láti kí n tètè jí ní òwúrọ̀ kí n lè múra sí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe kó tó di wípé mò ṣetán fún ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé ní àṣálẹ́ kín tó sùn, mo máa ń ṣe àwọn àkọ́ọ́lẹ̀ nǹkan tí mo ní láti ṣe ní òwúrọ̀ ọjọ́ kejì tí mo bá jí. Eléyìí sì fún mi ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe ní kánkán kí n lè tètè dé sí ibi iṣẹ́ mi.

Ọ̀nà tí mo máa ń gbà ṣètò owó iṣẹ́ ni pé nípa níní àkọọ́lẹ̀ àwọn owó tí mo ti ná àti àwọn nǹkan tí mo ti ṣe. Ó ṣe pàtàkì láti ní àkọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé eléyìí ni ó le fúnni ní àrídájú gbogbo owó tí ènìyàn ti ná àti iṣẹ́ tí ènìyàn ti ṣe. Ó tún jẹ́ ọ̀nà láti fi ọkàn sí bí gbogbo nǹkan ṣe ń lọ àti ní àfojúsùn àwọn nǹkan tókù tí ènìyàn fẹ́ ṣe nípa ti iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa tẹ̀lé òfin ìyara ọkọ̀ dáadáa, nítorí pé ó ṣe pàtàkì láti tẹ̀lé àwọn òfin wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ mìíràn ló wà tó jẹ́ wípé wọn kò fọkàn sí ọkọ̀ tí wọ́n wà. Ọ̀pọ̀lọpọ̀ ti lẹ̀wà nínú wọn tí wọ́n ń sùn nídìí stiárìnì. Ọ̀pọ̀lọpọ̀ tún wà nínú wọn tó jẹ́ wípé ọkọ̀ wọn kò sí nínú ọkọ̀ wíwà tí wọ́n wà. Ọ̀pọ̀ wà tó jẹ́ wípé kí ni àwọn fẹ́ jẹ ní ilé ló wà ní ọkàn wọn. Nítorí náà ó ṣe pàtàkì láti tẹ̀lé gbogbo òfin ìrìnnà ojú pópó àti láti tẹ̀lé òfin ìyara ọkọ̀ sílẹ̀ nígbà tí èèyàn bá fẹ́ ya ọkọ̀. Nítorí pé láì tẹ̀lé àwọn òfin wọ̀nyí, ó léwu gidigidi ó sì lè mú kí ìjàmbá ojú ọkọ̀ ṣẹlẹ̀ ní kíákíá.